Bẹ́ẹ̀ni mò mọ̀ n pa owó mọ̀, níṣe ni mò ń fi owó mi pamọ́ sí báǹkì ní oṣooṣù. Mò máa n gé owó mi sí ìdá méjì, màá dẹ̀ fi ìdá méjì náà máa fi pamọ́ sí báǹkì tó bá di àárín oṣù.

Mo ma ń sùn ní aago mẹ́wàá lálẹ́ iyẹn tí mo bá tètè dé láti ibi iṣẹ́. Àmọ́ tí bá pẹ́ dé nígbà mi máa ń sùn ní aago mọ́kànlá àbí aago kàn óòrún, tó bá ti rẹ̀ mí máa ń ṣinra.

Owó oṣù mi kéré sí iye tí mo nílò láti máa bọ ẹ̀mí àtàwọn ẹbí mi pẹ̀lúu owó tí mò ń ná lórí i nǹkan ìrìnsẹ̀ lọ sí ibi iṣẹ́ mi, àmọ́ kò síi, kò sí iṣẹ́ mii nìgboro, so mò manage,

Wákàtí mélòó ni o máa ń wo ojú ibojú lójoojúmọ́? Mo máa ń wo ojú ibojú fún wákàtí kan àbíi wákàtí méji bí mo bá ṣe ní ààyè sí ni mo ṣe máa ń wò ó. Nítorí náà kò sí gbèdíké àsìkò tí mo fi máa ń wo ibojú.